Mo fẹ́ràn àkókò ìgbà ọdún, ìyẹn òpin ọdún tí a máa ń ṣe Kérésìmesì pẹ̀lú ọdún tuntun. Ìgbà yìí ni mo fẹ́ràn jù nítorí onikaluku a máa gbáradì láti dúpẹ́ fún ọdún tó ń kọjá lọ. Gbogbo iṣẹ́ àti ìgbìyànjú olúkúlùkù ní ọdún tó fẹ́ kọjá ni ènìyàn máa gbé sí ìyẹ̀wù pé ṣé mo wá rí eléyìí ṣe, ṣe ọwọ́ mi tó eléyìí tí mò ń fi, ti mo ná ga láti mú? Gbogbo iṣẹ́, gbogbo ìgbìyànjú, gbogbo plan tí onikaluku ti ṣe ní ọdún tó fẹ́ kọjá lọ, onikaluku máa gbé yewo pé ṣé ó bọ́ si tàbí kò bọ́ si. Àwọn eyan a sì dúpẹ́ wípé ọdún lọ sí òpin. Ní ìgbà òpin ọdún, àwọn ìdílé, ẹbí, onikaluku máa ń parapọ̀ sí abẹ́ òrùlé kan láti du, lati ríra àti láti ṣe àjọyọ̀ wípé won tún jọ wà ní ojú kan ní ibi kan. Eléyìí máa ń mú inú mi dùn. Mo máa ń look forward, mo máa ń fi ọkàn sí ibi òpin ọdún ni nítorí mo mọ̀ wípé ẹ̀gbọ́n, àbúrò, ará àti ojúlùmọ̀ ni ó máa padà wálé láti wá ṣe ọdún Kérésìmesì àti ọdún tuntun láti wá dúpẹ́ wípé a tún la ọdún kọjá. Èyí sinu- òpin ọdún tún máa ń fún ènìyàn láfààní. Onikaluku a tún bẹ̀rẹ̀, a tun sọ pé New Year resolution. Olúkúlùkù a tún gbáradì fún ọdún tó ń bọ̀. Kí ni mo fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀? Kí ni mo fẹ́ ṣe nípa báyìí? Mo fẹ́ràn òpin ọdún dára dára nítorí ó máa ń kó ènìyàn mọ́ra. Ní ìgbà òpin ọdún náà, mo ní agbègbè àti orílẹ̀-èdè tí mo wà, weather, ìyẹn ọjọ́, ojú ọjọ́ kì fi bẹ́ẹ̀ gbóná, bẹ́ẹ̀ ni kì fi bẹ́ẹ̀ tutù. Àsìkò yìí ni ọyẹ́ máa ń wà. Atẹ́gùn a máa fẹ́ díẹ̀ díẹ̀. Kò sì kín sí oru, kò sí òjò tó pọ̀jù. Nípa báyìí, mo fẹ́ràn ìgbà òpin ọdún, ìyẹn oṣù December. Mo fẹ́ràn rẹ̀ dáadaa. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé onikaluku máa ń wálé láti ríra. Èyí a mú àjọyọ̀ wá. Mo sì fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń fún ènìyàn láfààní láti gbé ọdún tó ń lọ yẹ̀wò. Kí ni mo rí mú jáde nínú ọdún yìí? Kí ni ọwọ́ mi tó? Kí ni ohun tí mo ṣe ní àṣeyọrí? A tún fún yàn láfààní láti gbáradì fún ọdún tó ń bọ̀, èyí tí à ń pè ní New Year resolution. Mo fẹ́ràn òpin ọdún dáadáa nítorí ààyè láti reflect lórí oun gbogbo tí ènìyàn ti ṣe kọjá ni.